À, oríṣiríṣi nǹkan ló má ń mú mi rẹ́rìn. Ehn, tí n bá pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, àwọn tó jẹ́ pé a má ń jon ṣeré papọ̀, ta má ń jon sọ̀rọ̀ papọ̀. Ta bá ń sọ̀rọ̀, oríṣiríṣi nǹkan la lè má a sọ tó jẹ́ pé o lè, ó má ń mú mi kí n má a rẹ́rìn. Bóyá à ń sọ̀rọ̀ nípa àwọn obìnrin ni o, à ń sọ̀rọ̀ nípa eré ìdárayá ni o. Oríṣiríṣi nǹkan ni a má ń sọ èyí tí ó má ń jẹ́ kí a rẹ́rìn. A tún má ń sọ̀rọ̀ nípa ìgbà ta kéré, àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láwọn àkókò náà, èyẹ náà tún má ń jẹ́ kí a rẹ́rìn. Lọ́pọ̀lọ́pọ̀ ìgbà, a má ń jáde. Tí a bá jáde lọ, bóyá ilé oúnjẹ, ilé ìdárayá, ilé ìgbafẹ́, àwọn ibi báyìí ni a ti má ń jókòó papọ̀. Tí a tun má ń sọ̀rọ̀ nípa oríṣiríṣi nǹkan èyí tí ó lè mú ẹ̀rín wá. Yàtọ̀ sí àwọn ọ̀rẹ́ mi tí a jọ má ń sọ̀rọ̀ papọ̀, èyí tí a jọ má ń fi àwàdà dára wa lárayá. Mo tun máa ń rẹ́rìn nígbà tí mo bá ń wo orí fóònù mi bí a má ń wo àwọn, eh, fídíò oríṣiríṣi, oríṣiríṣi ìdárayá. Àwọn, boya mo n wo àwàdà àwọn ènìyàn, boya mo ń wo, bóyá ẹni tó ń fò loke tó bọ́ sílẹ̀ tó yọ̀ ṣubú, àwọn nǹkan wọ̀nyí tó má ń mú kí n rẹ́rìn. Oríṣiríṣi nǹkan ló wà lórí YouTube, TikTok, Facebook èyí tí ó má ń jẹ́ kí kí n rẹ́rìn dáadáa.

Mi ò ní àgbàrá ojò, nítorí pé mò mọ̀ pé kò sí ohun tí mo lè fi ṣe. Mi ò nílò rẹ̀ níbi tí mò ń gbe Bó tilẹ̀ jẹ́ pé mo máa ń rí tí àwọn èèyàn máa ń ní ní ọ̀dọ̀ wọn, ṣùgbọ́n èmi, gẹ́gẹ́ bí mi se rí ò, mi ò nílò rẹ̀

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn ni à ń pè ní Arsenal. Mo-- Arsenal wà ní ilẹ̀ England. Arsenal jẹ́ ìkan nínú àwọn eré ìdárayá, ikọ̀ eré ìdárayá aláfẹsẹ̀gbá ti English Premier League tó wà ní UK. Mo ti ń, mo ti fẹ́ràn wọn láti ìgbà ọdún twenty-- 2006 nígbà tí wọ́n wọ final àṣekágbá Champions League èyí tí Barcelona náwon ni àṣekágbá. Àti ìgbà yẹn ni mo ti darapọ̀ mọ́ wọn tí mo ti ń tẹ̀lé wọn gidi gan. Ìfẹ́ ikọ̀ yìí ò wà ní ọkàn mi gidi gan tó jẹ́ wípé kò sí ohun tó lè ṣẹlẹ̀ máa ṣi túbọ̀ máa, máa, máa fi ìfẹ́ mi hàn sí wọn dáadáa ni. Bo ya ọdún yìí náà sì ní ọdún tí Ọlọ́run máa sọ pé a lè kí ni orí tábìlì Premier League. Àdúrà tí mò ń gba náà niyen pé ká tí ẹ, ká wa náà o tí ẹ gbá tí tọ́ ọdún yìí, ta bá gba tọ́ ọdún yìí, inú gbogbo àwọn olólùfẹ́ ikọ̀ yìí, inú gbogbo wa ló máa dùn nítorí pé a ti ń pọ̀ǹgbẹ́ rẹ̀ fún ojú ọ, ojú, o ti jú ogún ọdún lọ ba yìí tí a ti ń pọ̀ǹgbẹ́ rẹ̀. Ọdún yìí le je ọdún wà, inú mi de máa dùn tí èyí bá ṣẹlẹ̀ gidi gaaani, máa dùn gan ni. Nítorí idi eyìí ikọ̀ Arsenal ni emi fẹ́ràn jù lọ. Àwọn ìdí tí mo tun fi fẹ́ràn wọn ni pé bi wọ́n ṣe ń gba bọ́ọ̀sì, ìṣọwọ́gbá bọ́ọ̀ wọn, tọ́ n bá ń gba bọ́ọ̀ ó máa ń wuyàn lórí, wọ́n máa ń gba bọ́ọ̀ bí, ẹni tó jẹ́ wípé ó mọ̀ nǹkan tó ń ṣe. Wọn kì í fi won o làwọn, àwọn olólùfẹ́ jagidijagan. Àwọn olólùfẹ́ wọn wọ́n kì í fa wàhálà. Àwọn nǹkan wọ̀nyí ni mo so papọ̀ tí mo fi fẹ́ràn ikọ̀ yìí. Àti pé ọmọ bí bi orílẹ̀ èdè Nigeria pọ̀ ní ikọ̀ yìí. Bóyá ní academy ni o tàbí ní, ní àwọn tó ń lékè nínú first team ni o. Ọmọ ilẹ̀ wa Nigeria wọ́n pọ̀ǹ n bẹ́ dáadáa. Àwọn nǹkan wọ̀nyí ni mo so papọ̀ tí mo fi fẹ́ràn ikọ̀ yìí dáadáa ju gbogbo ikọ̀ mìíràn lọ. Ikọ̀ Shooting Star èyí tó wà ní ìle Ìbàdàn ní Nàìjíríà ni ti talabẹ́lẹ̀ èyí tí mo fẹ́ràn jù lọ nítorí wípé ìlú mi gangan ni ikọ̀ yìí wà. Àwọn ni mo tun lè sọ pé mo tun fẹ́ràn sí kéjì.

Nígbà tí mo bá dúró dè nǹkan, oríṣìíríṣìí ǹnkan ni mo máa ń ṣe. Oh, ǹkan tí mo bá ń dúró dè ló máa sọ, lórí àwọn ǹkan tí màá máa ṣe. Ka sọ pé mo ń dúró dè kí oúnjẹ jiná nísin, ẹbí dẹ̀ à ń pa mi gidi gan, ohun tí mo máa ń ṣe ni pé mo máa mú fóònù mi, màá bẹ́ẹ̀re sì ni gba àwọn géèmù tí ó bá wà lórí fóònù mi, màá máa tẹ irú géèmù aláfẹsẹ̀gbá, aláfẹsẹ̀gbá, màá bẹ́ẹ̀re sì ni gba dáadáa. So ká tó mọ̀ nkán tó ń ṣẹlẹ̀ oúnjẹ máa ti jiná. Bí ka wa ni mo ń dúró dè èèyàn ni, bí a ní ojú tìtì, ohun tí mo máa ń ṣe lọ́pọ̀ ìgbà ni pé màá mú fóònù mi, màá gbé lọ sí bí i a YouTube rí, tàbí Facebook, màá wá ibi kan tí mo lè jókòó sí ní àwọn ààyíká ibẹ̀ tí mo bá dé rí, màá rora dúrò. Màá máa tẹ fóònù mi, màá máa wo àwọn oríṣìíríṣìí fídíò títí, títí, títí tẹni ẹ yiò fi dé. Màá sà rí i dájú wípé mò ń ṣe ǹkan kan nítorí pé èyí ni ó ń jẹ́ kí ọkàn mi kó máa gbọ́gbẹ́ nípa ẹni tí mò ń retí. Hmm, bi mo se máa ń lọ.

Oṣù tí mo fẹ́ràn jù ni oṣù December. Ìdí tí mo fi fẹ́ràn December ni pé àkókò yìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí a ti rí kẹ́yìn tó jẹ́ pé ó ti pé bí ọdún kan ọdún méjì tí a ti rí kẹ́yìn. Àsìkò yìí ni, àsìkò yìí ni gbogbo wa látun ríra padà bó ṣe nípa tẹ́bí ni, bó ṣe nípa tí oríṣiríṣi ìnáwó ni, àsìkò yìí la máa tún ríra padà. Àsìkò yìí la máa jọ ń jókòó papọ̀ àwọn tí a ti jọ lọ sí school rí, àwọn tí a ti jọ ṣiṣẹ́ rí. Oríṣiríṣi ìgbádùn lo máa ń wà ní àkókò yìí. Eh, ohun tó tún máa ń, tó mo ti fi láìkẹ́ ni pé àwẹ̀jẹwẹ̀mu máa ń pọ̀ ní oṣù kejìlá yìí. Àwẹ̀jẹwẹ̀mu máa ń pọ́ bẹ́ẹ̀ gan. Inú àwọn ènìyàn máa ń dùn lákòókò yìí dáadáa lẹ́yìn gbogbo wàhálà tí wọ́n ti ṣe láti ìbẹ̀rẹ̀ ọdún títí dé oṣù kọkànlá. Oṣù kejìlá jó fún àkókò láti dunnú láti gbádùn ara wa. Hmm.

Eh, ní ọ̀pọ̀ ìgbà mo má n ṣe ìwádìí wọn. Ìdí tí mo fi má n ṣe ìwádìí wọn ni pé, ẹni tí èèyàn fẹ́ bá ṣiṣẹ́ papọ̀, èèyàn nílò láti mọ̀. Dé àti lé, dé bi o ti e pọ̀jù, èèyàn nílò láti mọ̀ díẹ̀. Èèyàn nílò láti mọ̀ àwọn nǹkan kan nípa irù ení bẹ̀. Bí irù ení bẹ̀ ṣe bá ṣiṣẹ́ papọ̀ ni, àbí ò ṣe bá ṣiṣẹ́ papọ̀. Irú nǹkan wo ló má n jẹ́ kó tètè bínú. Irú àwọn nǹkan wo ni kò fẹ́ràn, kò fẹ́ràn. Irú àwọn nǹkan wo ló fẹ́ràn. Oríṣìíríṣìí nǹkan wọ̀nyí, ohun la má n wò. Ẹ̀, ẹni tó gbọ́n nígbà míràn ò kí n wò, ò kí n ṣe ìwádìí. Boya torí pé àwọn kan ti sọ̀rọ̀ nípa ẹni yẹn tàbí mo lè ti gbọ́ nípa ẹni yẹn tẹ́lẹ̀, èmi ò nílò láti ṣe ìwádìí kankan mọ́.

Kò sábà sí oúnjẹ kankan tí mi ò fẹ́ràn. Gbogbo oúnjẹ ni mo fẹ́ràn. Ǹkan tí mo kàn máa ń sábà sọ̀rọ̀ lórí ni pé oúnjẹ yẹn gbọdọ̀ jẹ oúnjẹ tó jẹ oúnjẹ tó dùn dáadáa. Tí oúnjẹ yẹn ò bá dùn, kò ní mo lè kóyè rà rẹ̀. Ṣùgbọ́n oríṣìíríṣìí oúnjẹ tó wà tó bá ti dùn, tí wọ́n bá ti gbé fún mi, jíjẹ ni. Mosì láwọn oúnjẹ tí mo fẹ́ràn jù náà. Ṣùgbọ́n nínú oúnjẹ tí mo kórirà mi ò lè sọ pé mo ní oúnjẹ tó bá ti dùn ni mo fẹ́ràn. Oúnjẹ tí ó bá ti dùn ni mo korira.

Inú oṣù kọkànlá ọdún tó kọjá ni mo kẹ́yìn lọ wo eyín mi. Ẹ́ bí i oṣù mẹ́ta mẹ́ta ni mo sábà máa ń lọ wo. Ọhun ti si màá lọ ṣe jù ni pé màá lọ fọ eyín mi. Wan de baa tún bá mi se àwọn oríṣiríṣi ìwádìí nípa ibi tí ètò ìlera eyín mi dé jù kí n lè mọ ohun tí màá ṣe. Ìyẹn tí ipò rẹ̀ ò bá dàá tò. Oṣù mẹ́ta mẹ́ta ni màá lọ ṣe eleyii.

Mo fẹ́ràn dàda, àlọ́ apanilẹ́rìn. Mo máa nífẹ̀ẹ́ sí láti máa fetí kọ̀ ní gbogbo ibi tí mo bá wà tí wọ́n bá tí n sọ iru àwọn àlọ́ bẹ́ẹ̀. Inú mi máa n dùn láti jókòó láti fara balẹ̀. Papàjúlọ tó bá ti lórí fóònù mi náà ni mo ti ń wò tàbí lórí tẹlifísàn, inú mi má n dùn láti gbọ́ nǹkan tí àwọn èèyàn bá n sọ, èyí tí ó lè pani lẹ́rìn dàda.

Batiri fóònù mi a máa dúró dáadáa. Hmm, nígbà tí gẹ́gẹ́ bí gbogbo ènìyàn náà ṣe mọ̀ kí n bá kọra fóònù, bátìrì ẹ̀, ènìyàn máa n bí lè, a máa n gbádùn rẹ̀ dáadáa nígbàtí ẹ́ bá ṣẹ́ra fóònù. Mo ti n lo fóònù mi báyìí nísinsìnyí oti pé bí ọdún méjì báyìí, mo ti n lo ọdún méjì lọ, bátìrì ẹ́ ṣì dá. Hmm, jè so pé bátìrì ẹ́ dà torí pé tí mo bá n tẹ̀, tí mo tan data lẹ̀, tí mo n tẹ fóònù, tí mo n ṣe oríṣìíríṣìí nkan lori fon, ó ṣì lè gbé mi fún gbogbo ọjọ́ yẹn tí kò ní jẹ́ wá léta. Hmm, mo ṣì lè sọ pé bátìrì ẹ́ ṣì ṣe díẹ̀ dáadáa.

Mo fẹ́ràn ìmolé òwúrọ̀ ju ti ìrọ̀lẹ́ lọ. Ìdí ni pé, lowúrọ̀ òórùn ni tí ń mú dáadáa lowúrọ̀, gbogbo ṣi ma n tutù. Ìmolẹ́ yẹn máa n jẹ́kí gbogbo nkan, kó dàbí ẹni pé ó tutù. Sugbon ní ìrọ̀lẹ́, òórùn a ti mú agún àti bò yàn, kò kí n jẹ́ kí ìmolẹ́ yẹn kó Fi gbogbo ara, kó fi dùn mọ́ yàn torí pé a máa retí alẹ́, pé kí alẹ́ lẹ́, kí atẹ́gùn díẹ̀ lè fẹ́ sí yàn.

Láàárín iṣẹ́ àti ìgbésí ayé, mo sì máa ń lù mọ́ra wò. Mi ò kí ń fẹ́ kí nǹkan kan kó pa nǹkan lára. Ìgbésí ayé mi ò ṣe pàtàkì, bẹ́ẹ̀ náà dẹ̀ ni iṣẹ́ tí mo ń ṣe, ọ̀nà ṣe pàtàkì. Kò sí ohun tí ó ṣe pàtàkì nínú ojèji. A lè fi gbogbo ayé wa ká fi ṣiṣẹ́, ká má gbé ibi ayé titi wa gangan. Nínú ibi ayé wa ni ẹbí wa wà. A gbọ́dọ̀ lákòókò fún ẹbí. A gbọ́dọ̀ máa bá wọn ṣe papọ̀. A gbọ́dọ̀ mọ ìṣòro tí àwọn ọmọ wa ń dojú kọ̀ pé a ní ilé ìwé tàbí níbi kí bí. A gbọ́dọ̀ mọ ìṣòro tí ìyàwó wa tàbí ọkọ wa tó ń dojú kọ̀ níbi kí bí tí wọ́n bá wà. Ibi ayé ti wa gangan fúnra wa, a gbọ́dọ̀ mójútò. Kìí ṣe pé ká fi gbogbo ọjọ́ ṣiṣẹ́ ká máa ráyè fún ara wa, a gbọ́ ara wa gan-an nígbà. Kì í dẹ́ẹ̀ tí ó ṣe pé kí a fi gbogbo àkókò wa ká fi ṣeti ìgbésí ayé wa, ká má ní àkókò fún iṣẹ́. Tí o ba ti sa àkókò fún iṣẹ́, ọ ní ọ̀lẹ kì ó ní àǹfààní láti jẹun. Ibi orí iṣẹ́ náà la ti máa ń jẹun. Nítorí ìdí èyí, àwọn méjèèjì náà ló ṣe kókó dáadáa. Báwo wá ni mo ṣe wá máa ń ṣe méjèèjì tí nǹkan ò ní pa kan lára. Ohun tí mo máa ń ṣe ni pé nígbà tí mo bá wà níbí iṣẹ́, màá dojú kọ iṣẹ́ mi dáadáa. Nígbà tí mo bá kúrò ní ibi iṣẹ́ ní ìrọ̀lẹ́, láti ìrọ̀lẹ́ títí di ọjọ́ kejì, ìgbésí ayé mi ni mo máa ń mójútò atí ẹbí mi, bí mi náà ṣe tẹ̀síwájú àti oríṣiríṣi nǹkan yoo kú. Òun ni mo máa ń ṣe ní àwọn àkókò yẹn. Idí e sí i ni pé ó ti ṣe mi ri tó jẹ́ wípé mi ò mú òfin síbí kan ju bí kan lọ. Mo ti gbé iṣẹ́ láti àárọ̀ dalẹ́, máa tó wá dé ilé lálẹ́, màá tún gbé iṣẹ́, màá tún máa ṣe, màá gbé iṣẹ́ wá láti iyẹn ibi iṣẹ́, àbẹ́ẹ̀dún ni màá ṣe nínú ilé. Ẹ̀yẹ mú kí ìfàǹfa àti àríyànjiyàn kó wá láàárín èmi àti ìyàwó mi pé, à, mi ò ní àkókò àwọn nínú ilé. Mi ò bá wọn sọ̀rọ̀ dáadáa mọ́. Òun nígbà tí àríyànjiyàn ṣẹlẹ̀, òun ni èmi náà wáa ń ronú ara mi pé, à, mo nílò fọpọlọ sí nǹkan tí mò ń ṣe yìí o. Òun ni mo ṣe wá wò pé lọ́ tí a bá ń gbé, mo nílò láti mọ̀ bí nǹkan ò ṣe nípa kan lára. Àti ìgbà tí mò sí ti ń ṣe èyí bíi abẹ́ ọdún mẹ́rin márùn-ún sẹ́yìn, mi ò, mi ò le sọ wípé mo kàbàmọ nítorí pé gbogbo è ó ń lọ dédé.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù ní bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Mo fẹ́ràn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá dáadáa ju gbogbo eré ìdárayá yokú lọ. Ó le jẹ́ pé eré ìdárayá hen tabletẹníìsì náà wà lára àwọn tí mo nífẹ̀ẹ́ sí, ṣùgbọ́n tí aláfẹsẹ̀gbá yìí ni mo gbádùn jù. Ní ìgbà tí mo kéré, mo máa ń gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbà dáadáa. Ó ti e ní àkókò kan tó jẹ́ wípé mo máa ń mú lée ní, tí bọ́ọ̀lù tí à ń lò nígbà yẹn tó rọ ọwọ́ mi nígbà yẹn. Mo ti ń wo ball orílẹ̀ èdè mi tipẹ́tipẹ́ ti Nàìjíríà, ìyẹn mọ́ọ̀kọ̀ fi bẹ̀rẹ̀. Botilejẹ́ pé aa ní àǹfààní láti wo àwọn tolókèrè boya bí i tí hen ti English Premiership ní o, boya bí i tí tàwọn taló ní o, ti Spainish ti spaini ni o ní o, oríṣiríṣi bí i àti Germany ni o, a a ní àǹfààní láti wo lóṣù tó ń báyẹn. Ṣùgbọ́n nígbà tó di ọdún ẹgbẹ̀rún méjì ó lé mẹ́fà, nígbà tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal àti Barcelona tí wọ́n gbá ní àṣekágbá aa. Champions League, mo o nífẹ̀ẹ́ sí bí Arsenal ṣe gbá ball gidi gan ní gbogbo eré ìdárayá yìí. Ìyẹn mú mi mọ̀ pé àwọn ni mà bẹ́ẹ̀re si ni máa tẹ̀lé. Àti ìgbà yẹn ni mo ti ń tẹ̀lé Arsenal ball títí di àkókò yìí, mo sì ń tẹ̀lé wọn naa di isin. Ọ̀sọ̀ọ̀sẹ̀ ni mo máa ń wo o ehn bọ́ọ̀lù wọn tọ́n bá ti ní bọ́ọ̀lù tàn fẹ́ ń gbá báyìí ìmi náà. Ekankan ni mọ́n bá ń ṣe lọ́wọ́ lákòókò yẹn ni wọn máa fi sílẹ̀ nítorí pé hen ẹgbẹ́ agbábọ́ọ̀lù mi ni ó ń gbá bọ́ọ̀lù lọ́wọ́. Èyí sì máa ń múnu mí dùn láti wo wọ́n láti pé wọ́n ń gbá ball, Wọ́n o won pàdánù o tàbí wọ́n borí o, kò ní ǹkankan ṣe pẹ̀lú pé mò ń tẹ̀lé wọn nítorí pé èmi àti wọn a ti lẹ̀ papọ̀. Ìfẹ́ tó nípọn òun ní mọ ní sí ẹgbẹ́ e agbábọ́ọ̀lù yìí.

Mo máa ń gbé àpò ẹ̀yìn dáradára. Àpò ẹ̀yìn tí mo kọ rà lẹ́yìn ìgbà tí mo tó bẹ̀rẹ̀ iṣẹ́. Ní bí àbí ọdún, ọdún mẹ́jọ sẹ́yìn ni mo ra, ni mo ra. Ìgbà yẹn ìdí tó jẹ́ kí n ra ni pé ó ní laptop kan tí mo ṣẹ̀ gba, tí mo ṣẹ̀ ra nígbà yẹn. Idi ní èyí tí mo fi bẹ̀rẹ̀ sí ní mo se lọ ra àpò ẹ̀yìn yìí. Mo wá rí i pé kì í ṣe ìyẹn nìkan lówú ló fún un, pé oríṣiríṣi nǹkan tẹ ni o lè máa kó sínú ẹ̀ gan. Mo bẹ̀rẹ̀ sí ní kó òwe sínú ẹ̀. Ìgbà mí aṣọ tí mo bá n lọ sí ẹ̀, tí mo máa ń lọ sí ìlú òkèrè, mo máa ń fi kó aṣọ. Oríṣiríṣi nǹkan nì mo máa ń lo àpò yìí láti kó. Ẹ̀, mo nífẹ̀ẹ́ sí i gidi gan torí pé láti ìgbà tí mo ti rà á yìí kò tí ì sí ǹkan kan tó ṣe, mi ò tí ì tún un ṣe, ó sì ń ṣiṣẹ́ dáa dáa. Àwọn gbogbo, bí i ǹkan tí mo kàn máa ń ṣe ni pé màá kàn fọ, tí mo bá ti fọ ó ti mọ́ nìyẹn, mo tó ti ní dé jáde nìyẹn. Ó sì ń ṣiṣẹ́ dáradára.

Níwọ̀n bá mo mọ àwọn arádúgbò mi ṣùgbọ́n mi o lè sọ pé mo mọ̀ wọ́n dáadáa. Idi tí mi o fi lè sọ wípé mo mọ̀ wọ́n dáadáa ní pé àdúgbò tí mò ń gbé. Àdúgbò tó jẹ́ wípé kálùkùú ní toni kálùkùú bá ti wọlé, ó ti wọlé nìyẹn, àwọn èeyan o kì í jáde wá síta. Bo ya kí wọn jókòó síta. Ni ọ̀pọ̀ ìgbà kò kín sí àǹfààní láti kí àwọn ènìyàn láti mọ èrò wọn, láti mọ ohun tí wọ́n nílò, ohun tí wọ́n fẹ́. Ni ìgbà mí, or ni ọ̀pọ̀ ìgbà o máa ń ṣòro láti mọ̀ wọ́n dáadáa. Ṣùgbọ́n ní ọ̀wọ́n ìgbà tí mo díẹ̀ tí mo ti gbé ní ibi tí mo wà nísìnyi, à mo ti lọ, mo ti ń lo bí ọdún mẹ́fà bẹ́ẹ̀ báyìí ní ibi tí mò ń gbé. Fún àwọn àkókò tí mo sì ń gbé bẹ́ẹ̀, mo ríi wípé àwọn tó wà ní àyíká mi, mo lè sọ pé mo mọ̀ wọ́n dáadáa dé lẹ́fùù, dé bí i kan. Ṣùgbọ́n àwọn tó jìnnà díẹ̀ sí mi sí ibi tí mò ń gbé, àwọn ẹni yẹn mo lè sọ wípé mi ò fi gbogbo ara mọ ǹkan kan nípa àwọn.

Àwọn app tí mo máa ń lò jù lórí fóònù mi, hmm WhatsApp wà níbẹ̀, Facebook wà níbẹ̀, YouTube tí ẹ ni olórí gbogbo wọn. Lórí gbogbo nǹkan tí mo máa ń ṣe pátápátá bí àmọ́ ohun wà níga kan ni, bóyá ǹkan kan wà tí mo fẹ́ wò ni, bóyá mo fẹ́ dára ní lára yá ni, bóyá mo fẹ́ rẹ́rìn-ín ni, bóyá mo fẹ́ wo èdárayá ni, orí YouTube yìí ni mo ti máa ń ṣe gbogbo ẹ̀. Ìgbà mìíràn wà tó jẹ́ pé tí mo bá fẹ́ kọ́ ǹkan, bí àmọ́ mo fẹ́ kọ́ ọba ṣe ń ṣe ǹkan kan orí YouTube yìí náà ni mo máa ń lọ dáadáa. Hmm torí náà ibẹ̀ ni mo máa ń lò jù. YouTube ni mo máa ń lò jù. Bó tí o jẹ́ pé ní ọ̀pọ̀ ìgbà náà mo máa ń lọ sí WhatsApp, ṣùgbọ́n bó ti mo ṣe máa ń wọ WhatsApp kò tó bí mo ṣe máa ń wọ inú YouTube. YouTube yẹn máa ń fún mi láǹfààní láti ṣe oríṣìíríṣìí nǹkan. Ẹ̀ mí gan an mo ti ní àwọn nǹkan tí èmi náà n kọ́ àwọn èèyàn lórí YouTube. Nítorí ìdí èyí, òun náà ni èmi sọ pé mo lò jù nítorí àǹfààní tí ó wà níbẹ̀ fún mi.

Alẹ́ ni mo fẹ́ràn jù nínú àwọn àkókó tó wà nínú ọjọ́. Alẹ́ ni mo fẹ́ràn jù nítorí pé gbogbo iṣẹ́ tí ẹ nílò láti ṣe lójúmọ́ ni a ti ṣe nígbàtí a bá fi di alẹ́.

Ah, mo nífẹ̀ẹ́ sí ijó jij. Hhn, mo máa ń jó dáadáa lọ́pọ̀lọpọ̀ ìgbà bí a bá ti ń ṣe ayẹyẹ tàbí ohun, a-àǹfààní wà fún mi láti jó. Mo máa nífẹ̀ẹ́ rẹ̀ dáadáa. Bo tie jẹ pé tí mo bá wòó dáadáa mi ò lè ki i se pé mo mo jo yen náà jó bí i àwọn kan ṣùgbọ́n mo fẹ́ràn rẹ̀ dáadáa.

Èrò, èrò àwọn ònibará mi, mo máa ń gbọ́ dáadáa nígbà tí pàápàjùlọ nígbà tí mo bá ń ta ọjà fún wọn lọ́wọ́. Tàbí lẹ́yìn ìgbà tí mo bá ta ọjà fún wọn, ohun tó fẹ́ máa ń yàtọ̀ ni pé tí wọ́n bá ń bá mi sọ̀rọ̀, ó ti jẹ́ pé ohun tí wọ́n nílò kò pọ̀ tó ǹkan tí ẹlòmíràn ní, ní staati mi tó nílò. Fún ìdí èyí, àwọn kò ní gba àkókò púpọ̀ láti kúrò níbẹ̀, ṣùgbọ́n ẹni tí èyàn mú pamọ́ níbẹ̀ a máa nílò àkókò fún un láti lè mọ̀ dájú nǹkan tí à ń sọ.

O ní ṣe pẹ̀lú ibi tí òjò ka mi mọ́, ìdáhùn mi máa dá lé lórí nítò ti ka mi, tí òjò náà tó ka mi mọ́. Tó bá jẹ́ pé òjò tá ń sọ èyí, ká ní kò nílò nǹkan ohun tó pọ̀, bí i kí nígbà tó jọ bá ń rọ̀ ká joko sínú ilé ká má lọ ibi kankan tí ó ní ìdìbà làú pọ̀. Kò sí ǹkan méjì náà tí mo máa n ṣe ju pé kí n mú fóòmù jáde kí n bẹ̀rẹ̀ sí ní tẹ̀ lọ. Ṣùgbọ́n nígbà tí ohun ta fẹ́ ṣe tó pọ̀, orí fún, ta deti sọ pé kí gbogbo wọ́n, kí wọ́n dúro. Ohun ta máa n ṣe, tí wọ́n bá jẹ́ pọ̀ pọ̀ jẹ́ pé wàá pé, wàá pé kí wọ́n dó. Mo lè ṣẹ̀, kí n yẹ́ ṣẹ àwọn yẹn, ṣùgbọ́n tí wọ́n bá ní kí n má lọ, wọ́n má tètè jẹ́ kí kem náà kí n ní ǹ rà.

À mo mo bi a se n se ounje dáadáa ọ máa ń dáná dáadáa. Boyà, ókèlè ni o, ìrẹsì ni o, ẹ̀wà ni o, ohunkóhun èyí tí ó máa mú wa ká mú ọwọ́ lọ sẹ́nu láti jẹ gbogbo ẹ̀ là ń bèrè ní ọjọ́ Valentine. Ẹ jẹ́ ká tìràkà ká gbìyànjú kí a jọ wà ní ibẹ̀ ọjọ́ Valentine.

Mo ti gun alùpùpù rí. Nígbà tí oní àwọn ǹkan tí mo fẹ́ ṣe tó pọ̀, mo lọ kọ́ alùpùpù nígba yẹ̀n. Nígbà tí mo dẹ̀ kọ́ọ́ tán, mo gẹ́tì alùpùpù tí mo fẹ́ máa lò. Nígbà tí mo sì bẹ̀rẹ̀ sí ní lò, nígbà tí mo bẹ̀rẹ̀ lọ́ní lò alùpùpù náà ni mo rí pé ó léwu fún ẹ, àgọ́ ara wa. Kì í ṣe ǹkan tó ẹ́ kí èèyàn máa gun dáadáa torí pé kò ní ní ara. Ó lè ṣubú lójijì àti eni tó gùn àti eni tó wà lẹ́yìn ọ̀kadà náà. Wọn áa jọ ṣubú tí wọ́n bá jọ fi ara ṣeléṣe. Mo ti gun rí, sugbọ́n mi ò lẹ́mi láti gun mọ́.

Ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ má a ń gbà mí lákòókò díẹ̀. Ni ọ̀pọ̀ ìgbà, ó má a ń gbà mí ní ọgbọ̀n ìṣẹ́jú, nígbà míràn ó má a ń ju ọgbọ̀n ìṣẹ́jú lọ. Ìdí tó fi yàtọ̀ síra won ni pé nígbà tí mo bá kùro ninu ilé mi tí mo dé ibi tí màá ti wọ Marwa, tí mo bá tẹ̀te kúrò nílé, eró á ti pọ̀ níbi tí màá ti wọkọ̀ Màrwá. Èyí má a ń jẹ́ kó pẹ́ mi kí n tó lè rí Màrwá tó máa gbé mi. Ṣùgbọ́n tí mo bá tẹ̀te jáde, má tètè rí Màrwá, èyí máa jẹ́ kí ìrìnàjò mi ó dínkù dé ibi tí mò ń lọ. Ìdí léléyi tí mo fi sọ wípé ó pín ṣọ́nà méjì, ó tún wá pín ṣọ́nà imií tó jẹ́ pé tí mo bá ní mọ́tò tí mo ń wọ̀, torí mo ti wọ inú mọ́tò ẹnìkan rí nígbà kan tí mo rí pé ìṣẹ́jú ogún péré ló máa gbà mí tí tó bá jẹ́ pé èmi ni mo ní mọ́tò tí mo bí. Nítorí pé àwọn ibi tí mo ti rorà fẹsẹ̀ rìn ni mi o wule ní fẹsẹ̀ rìn. Torí pé mo fẹsẹ̀ rìn díẹ̀, òun ni ó mú kí mo tún lo ọgbọ̀n ìṣẹ́jú.

Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀, lákọ̀ọ̀kọ́ mo fẹ́ràn ọjọ́ ẹtì. Oun tí mo sì fẹ́ràn nínu ọjọ́ ẹtì ni pé iṣẹ́ ti parí fún ọ̀sẹ̀. Inú mi máa ń dùn ni tí a bá ti parí fún ọ̀sẹ̀ kan. Èmi náà lè ní àkókò fún ara tèmi náà láti ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan tí mo bá fẹ́ ṣe nínú ilé mi. Idi níyì tí ọjọ́ ẹtì fi máa ń mú inú mi dùn dáadáa. Lẹ́yìn ọjọ́ ẹtì, àwọn ọjọ́ mi náà wà tó jẹ́ pé mo máa ń fẹ́ràn sí ọjọ́, ọjọ́rú náà wà lára àwọn ọjọ́ tí mo fẹ́ràn sì. Nítorí pé láìsí nǹkan kan, kó tó jọ́ tí mo máa, mo máa, tí inú mi máa ń dùn sí láti ṣe nǹkan tí mo bá fẹ́ ṣe nínú ilé. Ọjọ́ mi tí mo tún fẹ́ràn jù wọn ni ọjọ́, ọjọ́bọ̀. Idì tí mo fi fẹ́ràn ọjọ́bọ̀ ni pé níbi iṣẹ́ tí mò ń ṣe gẹ́gẹ́ bí olùkọ́, ọjọ́bọ̀ jẹ́ ọjọ́ tó jẹ́ pé mi ò kí ní iṣẹ́ kankan láti ṣe. Èyí máa ń jẹ́ kí àkókò wà fún mi fún àwọn nǹkan mi tí màá fẹ́ ṣe. Inú mi de máa ń dùn nígbà tó bá ti di àwọn àkókò yìí torí pé mi ò ní iṣẹ́ kankan tí mo fẹ́ ṣe lákòókò náà.

Nígbà tí mo bá ń sùn mo máa ń rọ̀ ọrùn. Nígbà tí mo bá ń sùn, ìdí tí mo sì máa fi ń rọ̀ ọrùn ni pé ó ti ṣe mí nígbà kan lawon akoko kan tó jẹ́ pé mi ò kí ń rọ̀ ọrùn tí mà sùn bẹ́ẹ̀. Ìgbà tí mo bá kàn jí òwúrọ̀, èmi máa rí pé gbogbo ọrùn mi ń ro mí, gbogbo àgbara mi ló ń ro mí. Igba yen ni tó ha mọ̀ pé a gbọdọ̀ máa lo-- gbọdọ̀ máa rọ̀ ọrùn èyí tí ó máa jẹ́ kí, tí ó ń jẹ́ kí, ẹ́, ọrùn kò máa ro mí.

Irú ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni ojú ọjọ́ tí kò sí tó orùn ọ̀ pọ̀. Tó jẹ́ pé èèyàn á jáde, nígbà tí ẹ̀yàn bá jáde lọ́sàn-án gangan, kò ní sí oòrùn tó máa máa na eyan lẹ́gba. Irú ọjọ́ tí, irú ọjọ́, ojú ọjọ́ tí mo fẹ́ràn jù niyẹn. Tó òjò nà bá ń rọ̀, mi ò fẹ́ràn kí, kí n máa jáde, kòjọ́ a máa ká mi mọ́ ìta. Ìyẹn náà mi ò fẹ́ràn rẹ̀. Mi ò dẹ̀ tù fẹ́ràn kí oòrùn kó mú kó pọ̀. Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni kí gbogbo ẹ tutù. Kó má tutù púpọ̀ ó bẹ́ẹ̀t kó tutù. Kó jẹ́ pé oòrùn ò run sì ta dáadáa. Ìru ojú ọjọ́ tí mo wà máa fẹ́ràn jù yí, ó kò da fún ọ̀gbìn àwọn ohun okó. Nítorí pé tó run ó bà mú, àwọn ǹkan okó kò ní, kò ní wú dáadáa, kò ní sìso dáadáa. Nítorí ìdí èyí, mo tún le wò lọ́nà mi pé kí gbogbo ẹ kó lè dúró dáadáa, a nílò oòrùn dáadáa. So nítorí ìdí èyí, mo fẹ́ràn oòrùn náà, ṣùgbọ́n mi ò fẹ́ kó kò pọ̀ ju ní, kó má pọ̀ ju. Òun ní, nkan tè mi ò ní fẹ́ sí.

Mo máa ń ṣe ìdárayá dáadáa, mo máa ń ṣe dáadáa. Ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ni mo sì sábà máa ń ṣe ìdárayá, pàápàá jùlọ lọ́jọ́ àbámẹ́ta. Lójọ́ yen ni mo máa ń lòjò fún ere ìdárayá. Ṣùgbọ́n tí mo bá rí pé mi ní ráyè ní ọjọ́ àbámẹ́ta, mo máa ń mú ọjọ́, ọjọ́bọ̀. Nígbà tí àwọn akẹ́kọ̀ọ́ tí mò ń kọ́ nígbà táwọn náà bá ń ṣe tí wọn, èmi náà dọ́gbon máa ń ṣe lọ́jọ́ bẹ́ẹ̀. Mo mọ̀ pé ó ṣe kókó fún mi láti máa ṣe ìdárayá nítorí kí àgọ́ ara mi kó lè jí pépé dáadáa, kí gbogbo àwọn ohun tó wà nínú àgọ́ ara mi kó lè máa ṣiṣẹ́ bó ṣe kó ṣiṣẹ́, kí apá kó ṣiṣẹ́ bó ṣe kó ṣiṣẹ́, kí ojú lè ṣiṣẹ́ bó ṣe kó lè ṣiṣẹ́, kí gbogbo ẹsẹ̀ àti gbogbo ǹkan iyoku kó ṣiṣẹ́ bẹ́ẹ̀ kó ṣiṣẹ́. Ó ṣe pàtàkì, mo mọ̀ pé kí ma ṣe ìdárayá lẹ́ẹ̀kan ó kéré jù lọ́sẹ̀ láti máa jẹ́ kí gbogbo àgọ́ ara mi kó máa dìde, kó máa ṣe dáadáa.

Tí mo bá ní ìṣòro lẹ́nu iṣẹ́ tí mò ń ṣe, mo máa ń kojú rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó mọ nǹkan tó ń ṣe. Mi kí ń fi ìjà kojú ìṣòro lẹ́nu iṣẹ́. Mo máa ń fi ọgbọ́n àti ìmọ̀ fi kojú àwọn iṣẹ́ náà. Nítorí pé tébi t'eeyan bá ti jà, ẹ̀yàn o rètí kí ibẹ̀ kó tú bàá kó tù ú ṣe mọ́. Níbi tá bá ti jà jà jà jà. Nítorí ìdí èyí, ọgbọ ọgbọ̀n ni a fi máa ń bá ara wa lò, ọgbọ ọgbọ̀n ni a fi máa ń bá ara wa ṣe kí gbogbo nǹkan má baà dàrú. Hmm torí ìdí èyí, kódà gan kó jẹ́ pé àwọn ọmọ tó wà lábẹ́ mi, àwọn ni ò ṣe dáadáa. Ọgbọ́n ni màá fi bá wọn wí, miì kàn ní jájú mọ́ wọn. Bí ẹni tí ò léèyàn, mo máa kàn bára wọn sọ̀rọ̀ ní ọ̀nà tó jẹ́ pé iṣẹ́ a fi máa tẹ̀síwájú ni.